Sọ fún wa nípa kíkọ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀mpútà. Ẹ̀kọ́ kíkọ́ lórí fóònù ó jẹ́ ohun tí ó gbòòrò gidigidibtorí o nílò láti lo ṣí ile ìwé.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àwòrán rẹ. Àwọn àwòrán kan wà tí a kó sínú album tí àwọn egbẹ̀ ba de agbé fún wọn kí wọ́n wo. Àwọn àwòrán kan sì wà tá gbe sí ògiri.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Mi ò ní àǹfààní láti lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ torí mi ò tíì dá ilé iṣẹ́ tí tòdò mi gangan sílẹ̀. Mo sì ń ṣiṣẹ́ ní abẹ́ ọ̀gá.

Sọ fún wa nípa ijó ní àjọyọ̀. Ijó jẹ ohun tí mo nífẹ̀ẹ́ sí. Mo sì mọ jó. Mo máa ń jó ní ilé ìjọsìn tàbí tí n bá wà níbi ìṣe tí a bá ń ṣe nǹkan.

Ṣàlàyé bí a ṣe gbaradì fún àjọyọ̀. A ti sọ fún ẹ bí ojúlùmọ̀ ọ̀rẹ́ ti invite won, pé patí wa t'afẹ́ ṣe, a sì ti gbà ibi tí a fẹ́ lò sí.

Báwo ni àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀? Báwo sì ni wọ́n ṣe ń ṣeré nísinsìnyí? Àwọn ọmọdé máa ń ṣeré sí car ride tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinyí, eré orí fóònù bí ká máa play game, ohun ni wọ́n ń ṣe ní ìsin o.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù mi tí mò ń lò ní isinyii ko ní ìgbà kan tó ń gbóná rí torí ó jẹ́ fóònù kan tó ní agbára gan ko ti ẹ fi ìgbà kan gbóná rí.

Sọ fún wa nípa oko kòkó tàbí ọ̀pẹ. Oko kòkó yàtọ̀ sí ọ̀pẹ. Ọ̀pẹ jẹ́ oun tí a máa ń dá ẹmu nínú rẹ̀. Kòkó jẹ́ oun tí a máa ń dá rubber nínú rẹ̀.

Sọ fún wa nípa oríkì ìdílé rẹ. Mi ò mọ oríkì ìdílé wa mi n mo bi wọn ṣé ń kí wọ́n, mi o ti è ran tí pé wọ́n ń kí ìdílé wa ri ní ojú mi. Wọ́n ń kí "mama àgbà", wọ́n máa ń ní "ọba lọ́kun dodo ń da wà".

Ṣé o máa ń hun ọ̀ṣun? Mo ní ohun ọ̀ṣun sílẹ̀ tí mo máa ń lò tí mo bá fẹ́ lọ sí òde tàbí mo fẹ́ jáde bóyá ayẹyẹ kan wà tí a fẹ́ ṣe, màá hun ọ̀ṣun.

Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Ọ̀pọ̀lọpọ̀ orin ló wà tí àwọn ọmọdé. Àwọn ọmọdé ní oríṣiríṣi orin. Wọ́n le kọ "Ojo n ro ṣeré nínú ilé, má wọ'nú òjò kí aṣọ rẹ kí òtútù má ba mu o".

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi, that is ọjọ́ Tuesday fún ẹ̀kọ́ Bibeli, ọjọ́ Thursday a sì máa ń.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tàbí ohun tí o fẹ́ ra ṣíṣe. Iṣẹ́ ọwọ́ tí mo fẹ́ràn láti ṣe, iṣẹ́ tailor. Bó tilẹ̀ jẹ́ pé mo kọ ní ìgbà kan, ṣùgbọ́n mi ò kọ́ iṣẹ́ náà tán kí n tó fi sílẹ̀.

Sọ fún wa nípa ohun tí o bí ọ nínú. Ní ìgbà kan rí, àbúrò mi sọ ọ̀rọ̀ tí ó dùn mi, ó bí mi nínú gidigidi, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti tọrọ ìforíji ni mo ti gbagbé, ò sì tàn síbẹ̀